Àṣà wo ni ẹbí mi máa ń ṣe? Ẹbí mi wọ́n jẹ́, wọ́n jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ lóko. Ehẹn, wọ́n jẹ́ àgbẹ̀. Àwọn ẹbí mi wọ́n jẹ́ àgbẹ̀ lọ́rọ̀kọ ńṣa, wọ́n jẹ́ àgbẹ̀. Màmá mi wọ́n jẹ́ fashion designer, but bàbá mi wọ́n jẹ́ àgbẹ̀, àgbẹ̀, àgbẹ̀, àgbẹ̀, àgbẹ̀. Ehẹn, wọ́n jẹ́ àgbẹ̀.

Ẹ̀ bèrè pé nígbà wo ni mo kẹ́yìn lọ wo eyín mi. Mi tíì, mi ti ní bíbàì, a, a kì í ní access, a kì í ní access sí àwọn kíní yẹ̀m só, mi ti lọ rí láti lọ wo eyín mi. Nítorí náà ni mo ṣe ń, mo ṣe máa ń rọra láti máa jẹun, nítorí pé a, a ní àwọn, àwọn facilities ní ìlú yìí, aa ní àwọn facilities tí a máa máa fi, tí nǹkan bá ṣẹlẹ̀ sí eyín wa, tí a máa máa fi ṣé. So idí ní yen tí mi, mi lè máa jẹ sugar bẹ́yẹ̀n, so that mii ní ní decay tó máa ń pè ní decay ẹ̀hẹn. So mi ti lọ sí, mi ti lọ sí, mi ti lọ bá doctor kí n lọ wo eyín mi. Rárá, mi ti lọ.

Irú bàtà wo ni mo máa ń wọ̀? Àwọn irú bàtà, bàtà tí mo máa ń wọ̀ jẹ́ ẹm, àwọn sneakers yẹn, àwọn bàtà tó, tó máa ń wọ̀ fún jogging ni mo máa ń, mo máa ń, mo nífẹ̀ẹ́ gan. Gẹ́gẹ́ bí pé irú bàtà wo ni mo máa ń wọ̀, o depend lórí aṣọ tí mo bá ń wọ̀. Bí tí bá lọ sí church, bí tí bá wọ native, mo ní bàtà tí a máa ń pè ní bàtà pastor. A ní bàtà yẹn, a dẹ̀ ní tí, tí mo bá wọ English wear, màá wọ bàtà sneakers mi. Bẹ́ẹ̀ ni.

Ẹ bere pé, ṣe mó ṣe mó fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́-ìmọ́lẹ̀ ti ìrọ̀lẹ́ ju ti òwúrọ̀ lọ. Nítorí pé ti ìrọ̀lẹ́, a ti, a ti ẹ lè jókòó síta, a máa máa wo sunset tí bí àwọn, àwọn òyìnbó máa ń ṣe. Maybei tí mbá ní, tí mbá mú girlfriend mi jáde, a kan máa dúró síbì kan, a máa jókòó, a máa wo sunset. Ìmọ́lẹ̀ òwúrọ̀, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ó, ó, ó wà beautiful gan, ó dára láti wò gan ju ti ìmọ́lẹ̀ àárọ̀. So idí ni yen tí mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ju ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ.

Ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ-lọ́sẹ̀ ọ̀sẹ̀, bí i ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ mo máa ń ní ìpàdé. Nítorí pé kò-kò wa important kí a máa máa ní, so a máa ń, a máa ń ní ìpàdé bí i ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀. Sometimes o le jẹ́ ẹ̀ẹ̀mejì, it depends, but ẹ̀ẹ̀mẹta la máa ń ṣe ìpàdé. Ẹ̀ẹ̀mẹta la máa ń ṣe ìpàdé, ẹyọ kan ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àti ìkejì, àbí àti ìkejì tó, àti méjèèjì tó kùn a máa ṣe, a máa ṣàpín nínú ọ̀sẹ̀ yẹn.

Nígbà wo ni mo kẹ́yìn fò? Láàárọ̀ yìí ni mo kẹ́, ni mo fò kẹ́yìn. Láàárọ̀ yìí. Nígbà tí a kí happy new year sí ara wa, mo, mo kàn ń fò ni nítorí pé kò kí ń ṣe everybody ló wọnú ọdún tuntun ní ààyè. So mo f-- nígbà tí mo kọ ẹ fò ni àárọ̀ yìí, àárọ̀ kùtùkùtù ẹni.

Báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Tí máa ti ṣẹ ẹni kan tí mo bá mọ̀ pé mo ti ṣẹ ẹni kan, màá ra, màá ra àwọn nǹkan tí màá fún tí màá fi bẹ́. Nítorí pé tí mo, tí mo, tí mo, mi kì n ṣẹ àwọn èèyàn, but tí mo bá, tí mo bá ṣẹ̀ wọ́n, ó máa jẹ́ nǹkan tó máa ń dùn mi nínú. Nítorí pé mi kì í mọ̀ mọ̀. So anytime tí mo bá ti realize, tí mo bá ti mọ̀ pé mo ṣẹ eǹikan, màá ra àwọn nǹkan sọ́ that ó máa-- kò ní jẹ́ pé, sọ́ that kò ní jẹ́ pé mo kan lọ bá ni, mo kan lọ bá bí, bi wipé mi ṣe nnkankan, so màá ra nǹkan, màá dẹ̀ tọrọ fún ìfọ̀ àforíjìn.

Ṣé mo máa ń mu òògùn lójoojúmọ́ rárá, mi jẹ ẹni tó máa ń sick lójoojúmọ́ sóò o. Except tí mo bá, tí orí bá fo mi ni mo máa ń mu òògùn, but kò kí n ṣe ojoojúmọ́ ni mo máa ń mu òògùn ṣa. Mo máa ń mu òògùn but kò kí ṣe ojoojúmọ́ nítorí pé, nítorí pé ó lè ì, ì, ìkọ, bí àwọn Igbo máa ń sọ "too much of good thing is bad for our body". So mi kì í, mi like kí máa ṣe ìkan tó dára púpọ̀ sí ara mi so that kò ní jẹ́ ìkan tó máa, tó máa ní, tó máa ní, tó máa fa ǹkan sí mi lára again.

Nígbà wo ni mo kẹ́yin lọ sí ibi orin? Mi ti ní, ní ìgbésí ayé mi, mi ti lọ sí ibi orin rí. Tú mi lè sọ pé mo, mi lè sọ pé ọjọ́ yìí ni mo ti lọ sí ilé orin last. So mi ti lọ sí ilé orin rí.

Níbo ni mo fẹ́ lọ sí ìsinmi, máà, ibi tí mo fẹ́ lọ sí ìsinmi, máa pìkì, ẹm, máa pìkì ìlú òyìnbó, tí mo, tí mo bá lówó, tí mo bá fẹ́ sinmi, tí mo ti ṣe iṣẹ́ gidi ní ìlú mi, máa pìkì ìlú òyìnbó. Mi ò ní lọ ṣiṣẹ́ níbẹ̀ oo, mo máa kọ́ lọ sinmi níbẹ̀ torí pé tí bá, mo gbọdọ̀ jáde láti àyíká mi.

Ẹ béèrè pé ṣé mo ní ẹranko ọ̀sìn. Rárá, mi tìẹ ní ẹranko kankan níí, ní farm wa níí oko wa, ní oko wa. A máa ń ṣe, a kì í ṣe livestock, a kì í ṣe bí ẹran, bí, kí ni, a máa ń ṣe ẹja, ẹja ni à base, àti a kì í ṣe àwọn ẹ̀fọ́, a kì í ṣe ẹ ẹja la máa ń ṣe. So, a ní ẹranko ọ̀sìn.

Kí ló máa ń mú mi rẹ́rìn-ín? Kí ló máa ń mú mi rẹ́rìn-ín? Màá sọ pé àwọn ọ̀rẹ́ mi tàbí ìyàwó mi ni ó ló máa ń mú mi rẹ́rìn-ín. Tí mo, tí mo bá ṣàsọ̀rọ̀ pẹ̀lú àwọn tí mo nífẹ̀ẹ́, mo máa ń rẹ́rìn-ín gan nítorí pé inú mi máa dùn. Kí ló mú mi, kí ló máa ń mú mi rẹ́rìn-ín? Àwọn ọ̀rẹ́ mi tàbí ìyàwó mi tàbí kí máa wo àwọn fídíò lórí TikTok. À! Mo máa ma wòó bá ẹ̀ mi tìẹ nílé, control ara mi rárá. So TikTok fídíò ló máa ń mú mi rẹ́rìn-ín. Àwọn nǹkan tó máa ń funny, àwọn content tó máa ń funny, mo like e dáadáa. Mo tìẹ́ máa ń wòó TikTok ni mo máa ń waste gbogbo data mi sórí ẹ. So TikTok àti ìyàwó mi àti ọ̀rẹ́ mi.